Ẹ kálẹ̀ o, ẹ̀ kálẹ̀ mo kí gbogbo yín. Nípa ìbéèrè yìí, ẹ ní pé ṣe mo máa ń ṣe eré ìdání? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdání. Mo fẹ́rẹ̀ kí n máa gbá, kí n máa gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀. Mo fẹ́ràn kí n máa gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àmọ́ tí bá fẹ́ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, màá kọ́kọ́ ṣe iṣẹ́ mi tan. Ti bá ti ṣe iṣẹ́ mi tan, ti bá ti wá ráyẹ̀, màá wá lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ láìkì bọ́ọ̀lù ọ̀wọ́ náà. Mo láìkì bọ́ọ̀lù ọ̀wọ́. Èmi àti ọ̀rẹ́ mi, a máa ń gbá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ àti bọ́ọ̀lù ọ̀lọ́wọ́.

Ẹkàale o, mo kí yin nípa ìbéèrè nípa tẹlifísàn. È ní pé, "bọ́yà mo máa ń wo àwọn ẹ̀tọ́ tẹlifísàn?" Béẹ̀ni, mo máa ń wo àwọn tẹlifísàn, àmọ́ mi ò kì í fi bé ẹ wó wọn nítorí pé mo ní í ṣẹ́ láti ṣe níbi iṣẹ́. Àmọ́ tí mo bá ti ráàyè, màá ra ẹpo sí Gen àbí tí wọ́n bá ti múná wá, màá tan tí tẹ́li. Tí n bá ti tọ́ tẹ́li, màá wa máa wo àwọn ẹ̀tọ́ bọ́ọ̀lù, àwọn ball tí wọ́n máa ń fi ẹ̀ṣẹ̀ gba àti ball ọwọ́, ball àwọn elẹ́sẹ̀. Mo like kin má wo bọ́ọ̀lù elẹ́sè lórí tẹ́li àti bọ́ọ̀lù àwọn ọwọ́. Mo dẹ̀ like má wo film, àwọn fíìmù zee world, mo like i àwọn fíìmù yẹn, mo láìkì àwọn fíìmù lórí Netflix. Mo máa ń wo àwọn ẹ̀tọ́ tó wà lórí Netflix iná. Mo ní ẹ̀tọ́ Netflix lórí tẹlifísàn mi.

Ẹ káalẹ̀ o. Mo kí yín, mo kí gbogbo yín nípa ìbéèrè yìí, bóyà mo ti lọ sí àgó rí. Bẹ́ẹ̀ni, mo ti lọ s'àgó rí. Àgó tí mo lọ, mo ti lọ sí àgó ní ìgbà méjì l'ọsé yìí. Àgó, àwọn àgó àwọn méjì tí mo lọ ni àgó ṣọ́ọ̀ṣì àti àgó ọ̀rẹ́ mi. Nípa àgó ṣọ́ọ̀ṣì, èmi àti ẹ̀wọ̀n ẹbí mi la lọ síbẹ̀. Ìgbà tí a dé ibẹ̀, a yan Ọlọ́run pẹ̀lú àwọn ṣọ́ọ̀ṣì wa. A yin Ọlọ́run, a jẹ oúnjẹ, wọ́n se oúnjẹ, a lọ sí ibi àdúrà, a lọ gbàdúrà, a jó, a jó, a yin Ọlọ́run àti gbogbo ẹ̀. Àgó ìkejì ni àgó àwọn èmi tí, àgó tí àwọn èmi àti ọ̀rẹ́ mi tún wọ́n lọ. Ìgbà tí a dé ibẹ̀, a se oúnjẹ náà, a dẹ̀ jé oúnjẹ náà, a ra nǹkan fún ara wa, a lọ sí patí níbẹ̀.

Ẹ ka lẹ́ ọ, mo kí ẹ̀kúṣẹ́ nípa ìbéèrè tí ẹ bi mí nípa omi. Ẹ ní pé omi tí mo máa ń mu lójoojúmọ́ báwò loye pọ̀. Mo máa ń mú omi púpọ̀ lójoojúmọ́, àmọ́ tí bá ti kọ́kọ́ jíná, tí bá ti gbàdúrà tán, tí bá ti kí Ọlọ́run tó dá wa ṣáyé, tó jẹ́ kí n jí, màá mú omi. Màá wá lọ mú omi sínú freezer. Omi tó wà ní freezer, màá wá mú. Mo máa ń mú omi bọ́ọ́tù kan ní àárọ̀, àmọ́ tí bá ti ṣe tán, tí bá ti jẹ́ ohun àárọ̀, tí bá ti jẹ́ ohun àárọ̀, màá mo omi. Àmọ́ tí bá fẹ́ lọ sí ibi iṣẹ́, mo máa ń mú kọfí náà. Tí bá fẹ́ lọ sí ibi iṣẹ́, màá kọ́kọ́ mú, ẹ́, o, ẹ, o, màá kọ́kọ́ mú kọfí náà. Tí bá ti mú kọfí tán, tí bá ti dé ibi iṣẹ́, màá mú omi. Mo máa ń mú bọ́ọ́tù méjì fún omi lọ sí ibi iṣẹ́. Tí bá ti dé ibi iṣẹ́, màá mú omi, màá mú omi tí bá ti rá yẹ̀ àbí kà bí tí mo fẹ́ bá sinmi, màá mú omi. Tí bá ti dé láti ibi iṣẹ́ náà, màá mú bọ́ọ́tù méjì, òun ni màá mú tí màá fi sùn.

Ẹ kú iṣẹ́ o, mo kí yin ẹ bí mi ní ìbéèrè nípa ẹ̀fọ́. E ní pé ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jẹ ju. Ọ̀fẹ́ tí, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ju ní tẹ̀tẹ̀, ẹ̀fọ́, ọ̀f-- ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni mo fẹ́ràn jẹ ju nítorí pé ó dùn dáadáa. Tí bá ti jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ó dùn. Tí n bá fi ẹran si, tí n bá wá fi ẹran si àti ẹja, ó máa wá dùn dáadáa. Ó dẹ̀ ní, ó dẹ̀ nice fún ara wa. Ó máa ń jẹ kí ara mi maá yá, ó máa ń jẹ kí ara mi má strong. Tí bá ti jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ó dẹ̀ dùn dáadáa. Mọ́ìmí ló máa ń sè e fún mi. Mọ́ìmí wọ́n mọ bí wọ́n ṣe máa ń sè e dáadáa.

Ẹ kàalẹ o nípa ìbéèrè, e bi mi nípa ìmúra mi tí bá fẹ́ rí oníbàárà. Ẹ ní pé báwo ni mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà. Mo máa ń múra tí bá fẹ́ múra sílẹ̀, màá kọ́kọ́ wẹ̀ náà, tí bá ti wẹ̀ tán, màá wá mú aṣọ tó fine nínú yàrá mi. Màá wọ aṣọ tó fine, mo máa wọ suit pẹ̀lú tie. Tí n bá ti wọ suit pẹ̀lú tie, màá wá jẹun. Màá jẹun so dá tí bá ti dé bẹ̀, èbí ònípa mi tí bá ti jẹun tán, màá wá ko, màá wá kó àwọn ìwé tí mo máa need, àwọn ìwé tí mo máa lò. Tí bá ti dé bẹ̀, màá wá kó gbogbo ẹ̀ sínú báàgi. Tí bá ti kó gbogbo ẹ̀ sínú báàgi tán, màá wá gun mọ́tò lọ sí ibi tí a máa rí ara wa. Màá gun mọ́tò lọ sí ibi tí a máa pàdé. Tí bá ti dé bẹ̀, màá wá bá wọn, màá sọ̀rọ̀ ọ̀rọ̀, màá sọ̀rọ̀ tán. Tí bá, tí bá ti sọ̀rọ̀ tán, màá wá padà wá sílé.

Pẹlẹ o, mo kíyin, mo kí gbogbo yin. Nípa ìbéèrè tí ẹ bimí, ẹ ní pé ṣé mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń tún àwọn nǹkan ṣe. Nǹkan bí àwọn, àwọn nǹkan fóònù, àwọn nǹkan tẹ́li àti bàtà ẹsẹ̀. Bí mo ṣe kọ nǹkan fóònù, bí mo ṣe mọ bí wọ́n ṣe máa ń tún àwọn fóònù ṣe ni ìgbà tí mo wà ní ilé-ìwé. Ọ̀gá, àwọn ọ̀gá mi ní ilé-ìwé wọ́n kọ́ mi bí wọ́n ṣe máa ń tún àwọn fóònù ṣe. Wọ́n dẹ wọ́n dẹ wá kọ́ mi bí wọ́n ṣe máa ń tún tẹ́li ṣe. Ìbẹ́ẹ̀ ni mo mọ iṣẹ́ fóònù àti iṣẹ́ tẹ́li. Èmi, mo máa ń tún àwọn fóònù ará ilé mi àti fóònù mọ́ìmí àti fóònù mi daddy mi. Tí screen bá ti bàjẹ́, èmi mo máa ń tún ṣe àti àwọn charger ti charger náà bá ti bàjẹ́, èmi mo máa ń tún gbogbo ẹ̀ ṣe. Mo mọ bí wọ́n ṣe máa ń tún bàtà ẹsẹ̀ náà. Tí bàtà ẹsẹ̀ àwọn ará ilé mi bá ti bàjẹ́, wọ́n máa fún mi, èmi má, mo máa tún ṣe fún wọn. Wọ́n lè máa fún mi ní owó díẹ̀ nípa àwọn nǹkan. Bẹ́ẹ̀ ni mo mọ bí wọ́n ṣe máa ń tún àwọn nǹkan ṣe dáadáa.

Ẹ káalẹ́ o, mo kí yin o ẹ kú iṣẹ́. Ẹ bí mi ní ìbéèrè nípa òògùn. Bóyá mo máa ń mú òògùn lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń mú òògùn lójoojúmọ́. Àmọ́ àwọn òògùn tí mo máa ń mú ni òògùn àwọn fáítámì. Mo máa ń mú òògùn fáítámì fún ìdára mi. Ó máa ń jẹ́ kí ara mi máa yá. Mo dẹ̀ máa ń mú òògùn fún, òògùn fún egungun mi. Ó máa ń jẹ́ kí egungun mi, egungun mi, ó máa ń jẹ́ kó le dáadáa. Mo máa ń mú àwọn òògùn fún egungun mi àti fáítámì fún ara mi. Dọ́kítà ló ní pé kí n máa mú àwọn òògùn yìí ní pé ó dáa fún mi.

Ẹ kaalẹ́ o, mo kí yin ẹ kú iṣẹ́. Nípa ìbéèrè ìwé, ẹ ní pé bóyá mo máa ń ka ìwé. Mo láìkìí ibéèrè yi, ó jẹ́ kí inú mi dùn. Mo ṣe ẹni tó mọ̀wé dáadáa. Mo láìkìí ìwé, mo lè láìkí ìwé gidi gan. Àwọn ìwé tí mo máa ń ka ni àwọn ìwé bíbélì mi. Mo láìkí bíbélì mi dáadáa, mo máa ń ka bíbélì mi. Mo mọ̀, mo fẹ́ mọ ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ sọ sí mi. Mo, mo láì kí kí n máa mọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Mo láì kí máa ka kí n máa mọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní ìgbà tí Ọlọ́run bá àwọn Ísírẹ́ẹ̀lì, àwọn Ísírẹ́ẹ̀lì ìgbà tí àwọn Ọlọ́run bá wọn sọ̀rọ̀. Mo láì kí máa kan ka àwọn ìwé báíbù. Mo dè like kí máa ka àwọn ìwé school bí ìwé physics. Mo lìke iyẹn náà kí n máa kọ, kí n máa ka nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé. Mo láì kí ìwé biology. Mo fẹ́ máa mọ nǹkan tó máa ń ṣe eeyàn lára, àwọn nǹkan tó máa ń ṣele láyé. Mo fẹ́ mọ bí ayé ṣe wà. Nítorí ẹ, mo de, nítorí ẹ, mo máa ń ka ìwé biology. Mo láì kí ìwé gidi gan, àti ìgbà tí mo wà ní kékeré ni mo máa ń tí ka ìwé.